Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀. Ní ọ̀pọ̀ ìgbà tí ènìyàn kò bá ní owó lọ́wọ́, mo ti bá wọn àgbàlagbà ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Ṣùgbọ́n ní àwọn ìgbà mìíràn, n kò kí ń fẹ́ gba owó ní ọ̀wọ́ àwọn ẹlòmíì. N kò ó ní àwọn iṣẹ́ ọ̀fẹ́ tí mo ti ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà tó sì ti mú ìbùkún lọ́pọ̀lọpọ̀ wọ ilé wa fún mi. Iṣẹ́ ọ̀fẹ́ kò túnmọ̀ sí pé ni ènìyàn gọ. Ó jẹ́ àwọn ọ̀nà tí ènìyàn ń gbà fi ń de ọ̀rẹ́ ọjọ́ iwájú mọ́lẹ̀.

Ohun tí mo fẹ́ràn láti máa mu ní gbogbo ọjọ́ ni omi. Ṣùgbọ́n ní àwọn ìgbà mìíràn, mo máa ń mu àwọn nǹkan mìíràn. Ní àárọ̀ kùtùkùtù, mo máa ń mu coffee tàbí tea. Ni àsìkò oúnjẹ, nínú kí ń mu àwọn juice tàbí ọtí ẹlẹ́rìndòdò tí a ṣe pẹ̀lú watermelon. Mo fẹ́ràn láti máa mu àwọn nǹkan báyìí. Ní alẹ́ tí mo bá sì fẹ́ lọ sùn, mo máa mu ọ̀pọ̀lọpọ̀ omi dáradára. Ó dára láti máa mu ọ̀pọ̀lọpọ̀ omi. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, ènìyàn gbọ́dọ̀ máa mu tó lítà omi mẹ́ẹ̀dógún lójúmọ́. Ó dára fún àgọ́ ara wa. Coffee, ọtí ẹlẹ́rìndòdò àti tea àti omi àwọn nǹkan tí mo máa ń mu ní gbogbo ọjọ́ rè.

N kò ní ẹni tí ó ń ṣàìsàn ní ilé, ṣùgbọ́n àwọn ìgbà kan wà tí mo ti ní ẹni tí ó ń ṣe àìsàn, bi mo dẹ̀ ṣé ń tọ́jú wọn ni pé tí mo bá ti lọ ibi iṣẹ́ látàárọ̀, mo máa dé bá ẹni bẹ́ẹ̀, mo sì gba ẹni tí ó máa máa ṣe ìtọ́jú ẹni, ẹni náà àgbo àti onírúurú òògùn irú ẹni bẹ́ẹ̀ ń lò tí mo sì ń ṣe ìtọ́jú tí mo dẹ̀ ń wo irú ẹni bẹ́ẹ̀. Ní ìgbà tí mo bá ti dé láti ibi iṣẹ́, mo máa mú ẹni náà jáde, mo máa bá wọn sọ̀rọ̀, a sì máa lo òògùn fún ẹni náà. Àwọn ẹni tí ó ràn mí lọ́wọ́ ni àwọn alábàágbépọ̀ mi tí wọ́n ń bá mi wo ẹni náà.

N kò tilẹ̀ gbìyànjú láti hun aṣọ ìbílẹ̀ rí, ṣùgbọ́n mo ti rí ibi tí àwọn ènìyàn tí ń hun aṣọ ìbílẹ̀ ní ìgbà kan rí nígbà tí mo lọ ka ìwé ní ìlú Ìṣẹ́yìn. Mo rí ibi tí a ti ń hun òfì, ó jẹ́ iṣẹ́ tí ó máa ń gbani ni akọ́kọ́ púpọ̀. Àwọn ọ̀dọ́mọdé kan ni mo rí tí wọ́n ń hun, tí wọ́n bá sì ti hun báyìí tán ni wọ́n máa kó jọ pọ̀, wọ́n sì máa kó lọ sí ọjà láti lọ tà ní ọjà fún àwọn ènìyàn tí ó bá nílò rẹ̀.

Òkan lára àwọn ohun tí mo lè ṣe lónìí tí n kò lè ṣe ní nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn ni àti ka ìwé dáradára àti láti sọ̀rọ̀ dáradára. Kí eeyan lè ka nǹkan dáradára, ki eeyan sì le sọ nǹkan dáradára. Mo rántí pé nígbà tí mo kéré, mo ní, mo ní àbàwọ́n pẹ̀lú àti ka nǹkan, ṣùgbọ́n nísinsìnyí mo ti le kọ, mo dẹ̀ ti lè ṣe é dáradára, mo dẹ̀ ń ṣe é. Nígbà tí mo pàdé ọ̀gbẹ́ni kan tí ó kọ̀ mí bí a ṣe ń ṣe kìní yìí dáradára, ó gbà mí tó bí i ọdún márùn-ún láti lè di ọ̀gá nínú bí a ti ń sọ̀rọ̀.

Ọ̀dọ̀ ìyá mi ni mo ti kọ́ bí a ṣe ń ṣe oúnjẹ. Ó fẹ́ràn láti máa se oúnjẹ púpọ̀. Idi yìí náà ni èmi náà ṣe fẹ́ràn láti máa se oúnjẹ nítorí pé mo fẹ́ràn oúnjẹ púpọ̀. Mo rántí wípé oúnjẹ àkọ́kọ́ tí mo kọkọ̀ se náà ni ìrẹsì. Ní nnkàn bíi ọdún méje àbí ọdún mẹ́jọ sẹ́yìn ni mo se ìrẹsì yìí. Bo ti lè jẹ́ pé ìrẹsì náà ò dára tó, ṣùgbọ́n àwọn ènìyàn bá mi fi ìfẹ́ jẹ ẹ́. Àwọn ènìyàn sì sọ àwọn àṣìṣe tí mo ṣe fún mi. Bẹ́ẹ̀ ni mo sì ṣetán láti ṣe kíni, láti ṣe dáadáa àti láti fi ara balẹ̀. Máa kọ́ bí a ti ń dáná. Mo fẹ́ràn láti máa dáná púpọ̀.

O ní sọ́ọ̀bù tàbí ibi kékeré kan ní ọ̀nà òpópónà iwo ti o wa ni ìlú Ibadan ni ibi ti won ti n tun fóònù se. Kò sí ohun tí wọ́n kò tún ṣe níbẹ̀, tí o bá ní kọ̀m̀pútà tàbí ẹ̀rọ atẹ̀ ní orí ìtàn, oríṣiríṣi gbogbo ẹ̀ ní wọ́n ń tún ṣe níbẹ̀. Àwọn ènìyàn tí fóònù wọn bá bàjẹ́ ni wọ́n máa ń lọ síbẹ̀. Ní owó pọ́ku ni wọ́n sì má ń bá wọn tún fóònù wọn ṣe. Kò sí ohun kohun tó ṣe fóònù rẹ tí wọ́n kò ní bá ọ ṣe níbẹ̀.

Sùúrù dára, sùúrù túmọ̀ sí wípé nígbà tí nǹkan bá le tàbí tí nǹkan ò bá dẹrùn a gbọdọ̀ farabalẹ̀, a kò gbọdọ̀ kánjú. Sùúrù dára nígbà tí àwọn nǹkan ò bá dẹrùn, tí nǹkan le koko, tí a kò rí owó ilé ìwé, tí a kò rí owó jẹun, tí ká rí owó ṣe nkankan. Wọ́n ní má sàrè kọjá, kádára rẹ̀.

Mo rántí ní nǹkan bi ọdún mẹ́fà sẹ́yìn tí a rìn ìrìn àjò lọ sí ìlú Èkó láti lọ ṣe suna ọmọ ọ̀gbẹ́ni kan. Ọ̀gbẹ́ni Samuel Saloni ni àti orílédé Ghana ni ọ̀gbẹ́ni yìí ti wá ṣùgbọ́n a mo ra ní ibi iṣẹ́ mo sì lọ nígbà tí mo kéré láti lọ ṣe kíni, láti lọ ṣe suna ọmọ rẹ̀ ní ìlú Èkó la dẹ̀ ti lọ ṣe. Ìlú aà suna ọmọ náà dúnpa. Àwọn nǹkan tí mo sì rántí nípa ìlú Èkó ni bí àwọn èrò ṣe pọ̀ níbẹ̀ àti àwọn iná tí ó máa ń tàn lálẹ́ àti bí àwọn ènìyàn ṣe máa ń bá ara wọn ṣe ní ìlú Èkó.

Onírúurú ẹranko ọ̀sìn ni ó wà, ṣùgbọ́n nínú gbogbo ẹranko ọ̀sìn, ajá àti olóńgbò ni ẹranko ọ̀sìn tí mo fẹ́ràn jù. Ó dára púpọ̀ láti sìn, wọ́n kìí níni lára, wọ́n a máa pa eku nínú ilé, wọ́n a sì máa gbọ́ràn. Ọ̀kan nínú ẹ̀yà ajá tí mo fẹ́ràn láti máa sùn jù náà ni husky. Wọ́n dára púpọ̀, wọn máa ń gbọ́rọ̀, wọn kì í pariwo. Mo fẹ́ràn láti máa sìn ǹkan ọ̀sìn.

Àwọn ǹkan tí mo máa ń ṣe ni tí iṣẹ́ bá pọ̀, mo máa mú bírò àti ìwé jáde láti ṣe lisìtì èyí tí ó bá le ju àti èyí tí ó rọ̀ jù. Mo sì máa kọ́kọ́ ṣe àwọn èyí tí ó le láti máa ṣe wá sí èyí tí ó rọ̀. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, kò kí n sí àsìkò. Àsìkò a máa yọni lẹ́nu tí ènìyàn bá ń ṣe àwọn iṣẹ́ tí ó bá pọ̀ báyìí.

Ìsinmi odoodun je okan lára àwọn ìsinmi ti oni iṣẹ́ ìjọba ma n saaba p'elo fún ó dára púpọ̀ láti máa gba ìsinmi ọdọọdún. Ìsinmi ọdọọdún, a máa tó nǹkan bí oṣù kan tàbí oṣù méjì. Ó dára láti máa gba ìsinmi ọdún. Ó dára, a máa lọ lo àsìkò tí ó dára pẹ̀lú àwọn ẹbí wa, a máa jáde lọ fún ìpàdé àwọn oríṣiríṣi, a máa rí ààyè láti lọ sí ìrìnàjò lọ sí ìlú mìíràn. Ìsinmi ọdọọdún dára.

Àwọn ọmọdé ní oríṣiríṣi eré tí ó pọ̀ jù, ṣùgbọ́n eré tí ń kò fẹ́ràn kí n má rí kí ọmọdé máa ṣe náà ni, eré òkò, kí wọ́n máa fi òkò ṣeré. Ọ̀pọ̀lọpọ̀ eré ni ó wà, ó láwọn eré òṣùpá, eré bọ́ọ̀lù, eré oríṣiríṣi. N kò sì fẹ́ràn ere kí ènìyàn máa gun igi. Wọ́n ti sọ pé kí àwọn ọmọdé kí wọ́n má gba bọ́ọ̀lù ní àdúgbò mọ́, nítorí wọ́n ti fi fọ́ gbogbo fèrèsé tí ó wà ní àdúgbò tán. Kò dára kí ọmọdé máa ṣeré àṣejù.

Ọ̀kan lára àwọn oúnjẹ tí a sáabà ma ń sè ní ọjọ́ àríyá tàbí ọjọ́ àjọ̀dún ni àmàlà àti ewédú àti ọbẹ̀, a sì má ń pa ẹran ògúnfe sí i. Ó jẹ́ oúnjẹ tí ó sábà common ní àárín àwa Yorùbá tí a sì má ń jẹ ní oore koore. Ohun tí à ń sè náà ni àmàlà. Àwọn obìnrin ni ó máa ń sè é. Bí ènìyàn mẹ́jọ ni a máa nílò láti sè é, láti ro àti àwọn tí ó máa sọ̀

O ní ilé àtijọ́ kan tí ó tilẹ̀ wà ní àdúgbò wa. Ilé náà jẹ́ ilé alámọ̀, tí a fi amọ̀ àti ọwọ́ ma. Ilé náà dúró dibídibí bóti lé jẹ́ pé mo gbọ́ pé ilé náà ti lò tó ìgbà ọdún ní ibi tí ó wà, ṣùgbọ́n mo ṣi rí pé ilé náà dúró dibídibí. A fi ara balẹ̀ kọ. Ó ní àwọn ẹ̀ṣọ́ tí a fi sí ẹnu ọ̀nà ilé náà. Ilé náà sì dúró, ó sì bára mu. Kò sí ǹkan kan tí o mú ilé náà.

Onírùúru ọ̀nà wà tí ọkùnrin n gbá ṣe irun. Gẹ́gẹ́ bí ọmọlúwàbí ọmọolẹ Yorùbá, a máa ń gẹ oríṣiríṣi àwọn irun. Oríṣiríṣi irun tí ó wà ní fadán àti bàbá sẹ́kú níwájú. Àmọ bí mo ṣe fẹ́ràn láti máa ṣe irun mi ni láti lọ sí ọ̀dọ̀ àwọn agẹrí àbí àwọn, àwọn tó máa ń fa orí.

Ọ̀kan lára àwọn iṣẹ́ tí ó wù mí ní ìgbà èwe ni iṣẹ́ àwọn tí ó ń wa ọkọ̀ òfurufú. Iṣẹ́ náà wù mí púpọ̀ ní ìgbà èwe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àìsí owó àti àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ ni ó ti ba gbogbo àwọn kan báyìí jẹ́ èyí tí kò sì dùn mọ́ mi nínú. Ẹni tí ó jẹ́ àwòrán mi náà ni ọ̀gbẹ́ni ti a mo si Tom Holland láti orílẹ̀ èdè England.

Ọ̀pọ̀lọpọ̀ àwọn èso wà tí mo fẹ́ràn, ṣùgbọ́n ọ̀kan gbòógì nínú àwọn èso náà ni watermelon. Mo fẹ́ràn láti máa jẹ ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú àti àgbàdo àti ọsàn. Ṣùgbọ́n mo fẹ́ràn watermelon púpọ̀ nítorí ó dára fún ìlera wa, ó dára fún àgọ́ ara wa, ó sì tún dára fún àwọ̀ ara wa. A máa mú àwọ̀ jọ̀lọ̀, a máa mú àwọ̀ dàn, ó máa ń dùn, omi rẹ̀ wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn. Onírúurú ọ̀nà wà tí mo máa ń gbà jẹ watermelon. Mo máa ń ṣe sí sauce tàbí kí n lò ó nínú ẹ̀rọ tí a fi ń lọ èso.

Bẹ́ẹ̀ni àwọn ìpàdé lórí fóònù dára. A máa dín owó mọ́tọ̀ kúrú. Kò sì ń jẹ́ kí ènìyàn pàdé ìjàmbá ọkọ̀. Ó dára púpọ̀ láti máa pàdé lórí fóònù. Ènìyàn lè pàdé ẹni tí ó wà ní ọ̀nà jíjìn sí ènìyàn, ẹni tí ó wà ní ilẹ̀ òyìnbó àti ẹni tí ó wà ní gbogbo àgbáyé káàkiri ni ènìyàn lè pàdé lá tọrí fóònù. Ó dára púpọ̀.

Ọ̀pọ̀lọpọ̀ ìrọ̀rí ni mo fẹ́ràn láti máa lò. N kò fẹ́ràn láti máa sùn pẹ̀lú ìrọ̀rí. Irori mẹ́ta tàbí meerin ni mo fẹ́ràn láti maa lo, nitoripe mo je ènìyàn kan ti o ma n jarunpa púpọ̀ kí n lè ba yì ọ̀rùn mi sí ibi tí ìrọ̀rí wà, ni mo ṣe máa ń kó ìrọ̀rí tó pọ̀ sùn. Ìrọ̀rí mẹ́rin tilẹ̀ pọ̀jù.

Ọ̀kan gbòógì nínú àṣà tí ó ti fẹ́ yí padà ni kí a máa lo èdè òyìnbó fún àwọn nǹkan tó jẹ́ tibitibi ní ilẹ̀ wa, tàbí kí a má máa kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá mọ́, kí a máa kọ́ wọn ní èdè òyìnbó. Ó jẹ́ àṣà tí kò dára. Àṣà náà, àṣà sì ti ń yí padà. Láti nkan bi ọdún mewa sẹ́yìn ni nkan yìí ti bere. Ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn si ti gbaa bi ẹni gbagba oti. Nǹkàn tí o ń di lọ́wọ́ náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀jogbọ̀n ni ó ti jáde tí wọ́n sì ti ń di lọ́wọ́. Ohun tí ó le ràn wá lọ́wọ́ náà ni wípé kí a mọ bí a ṣe máa kọ àwọn ọmọ wa ní àwọn àṣà tí kò dára, kí a sì má máa fi èdè òyìnbó pe àwọn ǹkan tí ó jẹ́ tibitibi àbí àwọn ǹkan tí ó jẹ́ ilẹ̀ ti wa, kí a má máa fún wọn ní orúkọ òyìnbó.

Gẹ́gẹ́ bí olórí, ó ní àwọn ìwà kan tí olórí gbọ́dọ̀ ní. Olórí gbọ́dọ̀ le gba èbí, olórí gbọ́dọ̀ mọ bí a ṣe ń darí, olórí gbọ́dọ̀ mọ bí a tí ń sọ̀rọ̀, olórí gbọ́dọ̀ sì le dúró nígbà tí nǹkan bá le, olórí gbọ́dọ̀ le dìde nígbà tí àwọn ọ̀mọ̀ eyìn bá ń fà sẹ́yìn, ó gbọ́dọ̀ ṣetán láti ta wọ́n jí. Ohun tó ṣe pàtàkì jùlọ fún olórí ni pé kí ó mọ bí a tí ń darí. Olórí ko gbodo maa paro, olórí ko gbodo maa seeke. Ó sì ti rí àwọn adarí bí Tinubu.

Ohun tí ó le púpọ̀ ni láti máa kọ́ àgbàlagbà bí a ṣe ń lo fóònù. Ó jẹ́ ohun tí ó le púpọ̀, ó sì máa ń gba ni ní àsìkò púpọ̀. Nítorí èèyàn a máa tún wọn kọ́, èèyàn lè tún wọn kọ́ tó bí i ìgbà mẹ́wàá kí wọ́n tó lè mọ ohun tí ènìyàn kọ́ wọn. Ni ọ̀pọ̀ ìgbà tí ó bá di ọjọ́ kejì, wọn a tún ti gbàgbè, ó sì máa ń ba ni nínú jẹ́ púpọ̀. Àwọn ọ̀nà ti emi ma n gba salaye ni nípa kiko sile si ara iganna fún won ni ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá sì ti fẹ́ ṣe, kí wọ́n máa wo ara ìgànnà náà láti lò ó.

Ó ti máa tó nǹkan bí oṣù kan sẹ́yìn tí mo gùn ọkọ̀ akẹ́rù nígbà tí mò ń bọ̀ láti ìlú Ìsẹ́yìn wá sí ìlú Ìbàdàn, tí n kò tètè sì rí ọkọ̀ kórópe tàbí ọkọ̀ Micra, ní mo bá tàá pọ́n sínú ọkọ̀ akẹ́rù, bo ti le jẹ́ pé kò tẹ́ mi lọ́rùn, ìrírí náà kò sì dára púpọ̀ tó fún mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má ka ìwé púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìwé ni mo dẹ̀ ti ka rí. Mo ti ka àwọn ìwé òkè òkun bí i This Dad, Poor Dad, The Diary of a Wimpy Kid. Ọ̀pọ̀lọpọ̀ ìwé ni mo ti ka ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n tí mo fẹ́ràn ìwé rẹ̀ jùlọ jẹ́ ọmọ orílè-èdè Nàìjíríà. Ọ̀gbẹ́ni Chinua Achebe. Mo fẹ́ràn láti má ka ìwé rẹ̀ púpọ̀. Mo fẹ́ràn ìwé Tai Solarin àti ìwé Wọlé Soyinka. Àwọn ọ̀gbẹ́ni yìí mọ bí a ti ń kọ ìwé àṣà púpọ̀. Mo fẹ́ràn láti má ka ìwé wọn.